Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Fóònù mi jẹ́ nǹkan tó máa ń wà ní ọwọ́ mi ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí mo bá ti wà níbi iṣẹ́ èmi e kì n sábà tẹ fóònù. Lápútọ̀pù ni mo máa ń fi ń ṣe iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ní kọ́ọ̀lù àbí mo ní ǹkan tí mo fẹ́ ṣe lórí fóònù, mo máa ń yẹ fóònù mi wò. Ṣùgbọ́n fóònù mi jẹ́ nǹkan tó máa ń wà ní ọwọ́ mi ní gbogbo ìgbà. Tí mo bá ti dé ibi iṣẹ́, fóònù mi yóò wà ní apò mi. Ṣùgbọ́n tí mo bá ní ìpè tí mo fẹ́ pè, in ń lò ín fi pè. Ṣùgbọ́n tí mo bá ti wà ní ilé, gbogbo ìgbà ni fóònù máa ń wà lọ́wọ́ mi, mo máa ń tẹ̀ẹ́ dáadáa. Fóònù jẹ́ nǹkan tó ti mó mi láti máa tẹ̀ẹ́. Tí mo bá ti tẹ fóònù nígbà mi, mi ò tí ì gbádùn. Fóònù máa ń sábà wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà.

Ṣé owó tí ò ń gbà ṣò dára tó? Owó tí mò ń gbà ní ibi iṣẹ́ mi, owó tó dára ni. Mo sì dúpẹ́ fún àwọn ọ̀gá ilé iṣẹ́ wa nítorí pé kíni, wọ́n mọ rírì iṣẹ́ tí mò ń ṣe, wọ́n sì mú iṣẹ́ tí mò ń ṣe ní ọ̀pọ̀kùjú. Owó tí wọ́n sì ń fún mi ní ibi iṣẹ́, owó tó pọ̀ tó dára dáadáa ni. To jẹ pé tí bá ra, tí ń bá gbó ó ní ìparí oṣù tán, mo máa rí i fi ṣe nǹkan tó dára. To jẹ pé hín tún fi pamọ́ ní ibi ibẹ̀, nígbà tí owó oṣù mi tó bá fẹ́ dé, inú mi máa ń dùn. Nítorí pé kíni, mo ní ìgbàgbọ́ pé, á owó yìí ń fi ṣe nǹkan tó ní láárí, iyóò kù níṣe kíni, yóò sì fi pamọ́. Yàtọ̀ sí owó tí mò ń gbà ní ẹnu iṣẹ́, mo tún ní àwọn ọ̀nà mi tí mò ti máa ń rí owó tó yẹ pé mò máa ń rí fi pamọ́ dáadáa.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí tí mó máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ó máa ń tó wákàtí mẹ́fà sí méje. Tí bá lọ ibiṣẹ́ ní aago mẹ́jọ, àbí tí mo bá dé ibiṣẹ́ ní aago mẹ́jọ, màá kúrò ní aago mẹ́rin ìrọ̀lẹ́. Iye wákàtí tí a máa ń lò ní ibi iṣẹ́ nù, ṣùgbọ́n ìgbà mìíràn tó pé pé a kì í lò tó bẹ́ẹ̀, tó bá jé ó pé a ní ǹkan mìíràn tí a fẹ́ lọ ṣe. A sọ fún àwọn ọ̀gá wa pé, "Ọ̀gá o, mo ní ǹkan tí mo fẹ́ lọ ṣe lónìí, mo lè máa lò tó bẹ́ẹ̀." ṣùgbọ́n tí kò bá ní ǹkan kan, a máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní aago mẹ́jọ sí aágo mẹ́sàn-án àárọ̀, a sì parí iṣẹ́ ní aago mẹ́rin ìrọ̀lẹ́.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àwọn ìwádìí àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi dáadáa. Kódà kí n tó sọ pé mo fẹ́ báwọn sisẹ́ mo gbọdọ̀ ti mọ irú èyàn tí wọ́n jẹ́ àbí ibi tí wọ́n tí n bọ̀ wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n ṣe rí. Tó bá jẹ́ pé ẹni tí o fẹ́ràn kó mọ bá èyàn ṣeré ni, ẹ̀mí náà ò ní súmọ́ ọ rárá. Ṣùgbọ́n tí n bá ti rí pé ẹni yìí èyàn dáadáa tó jẹ́ pé ó sì fẹ́ràn láti má bá èyàn ṣiṣẹ́ pọ̀, yóò wù èmi náà láti máa bá ṣiṣẹ́ pọ̀. Ṣùgbọ́n ìṣèwádìí alábáàṣiṣẹ́pọ̀ mi ó ṣe kókó ó ṣe pàtàkì sí mi. Èmi náà ó le baà mọ bí màá ṣe má báwọn ṣe iṣẹ́ pọ̀ ni. Ó dára kí èyàn mọ ìṣèwádìí ẹni tí ẹ bá n ba siṣẹ́ pọ̀ nítorí pé kí ni yóò mú ìrẹ́pọ̀ wá ní àárín ẹni tó n bá ṣiṣẹ́. Sùgbọ́n tó ò bá mọ eni tó n bá ṣiṣẹ́ báwo ni o ṣe fẹ́ mọ bó ṣe ma báwọn ṣe ìma ṣèwádìí ó dára ó sì wúlò gan.

Báwo ni ìwọ ṣe máa ń tọ́jú ara rẹ? Mò nífẹ̀ẹ́ sí láti máa tọ́jú ara mi gan. Mo sì, mo sì nífẹ̀ẹ́ láti máa ṣe ìtọ́jú ara lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo ní ìgbàgbọ́ pé ara ni nǹkan àkọ́kọ́ tí ó ṣe pàtàkì sí ẹ̀dá. Tí mo bá ti rí pé aìlera kan wà ní ara mi, tí mo bá ti lògún díẹ̀, tí mo bá ti rí pé kò ṣiṣẹ́, màá tètè gba ọ̀nà ilé ìwòsàn lọ láti lè ba jẹ́ kí wọ́n bá mi wo kí ló ṣẹlẹ̀ sí mi ní àgọ́ ara. Tí ẹ bá sì wo, tí ẹ bá ti rí pé kò sí nǹkan kan, tí ó bá jẹ́ pé kí n lọ sinmi ni, hín lọ sinmi. Mo nífẹ̀ẹ́ sí láti máa sinmi, mi ṣiṣẹ́ púpọ̀. Tí mo bá ṣiṣẹ́ láti ọjọ́ Monday sí ọjọ́ Jímọ̀ Sátidé, Sunday tó kù, yín lọ fi sin, yín lọ fi sin mi nítorí pé kí ni, mo ní ìgbàgbọ́ pé ìsinmi dára púpọ̀. Ìsinmi máa ń jẹ́ kí ara dá ṣákásáká láti ṣe iṣẹ́ ní ìgbà mìíràn ni. Ara, ọ̀rọ̀ tí mo ti máa ń gbà tọ́jú ara mi ni pé mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ oúnjẹ tó dára. Mo sì máa ń jẹ èso ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé kí ni, èso dára ní ara gidi gan. Í máa ń fún ara ní okun àti agbára ni. Ara nkan tí mo sì máa ń ṣe láti lè, láti tọ́jú ara mi ni pé mo máa ń ṣe eré ìdárayá, mo máa ń ṣe exercise dáadáa. Mo máa ń ṣe road jockey ní àárọ̀ ọjọ́ Sátidé. Mo máa ń ṣe fún bí i wákàtí méjì sí mẹ́ta. Tí o bá sì jọ́ ọjọ́ Sunday náà, màá lọ sí ibi tí ẹ ti ń ṣe gym àbí kí n lọ sí ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù. Yín lọ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. Tí a bá ti gbá bọ́ọ̀lù tán, yín padà bọ̀ wá lé. Tí o bá ti padà bọ̀ wá lé, yín wà lé, máa sinmi, yín sì máa ṣe fàájì pẹ̀lú àwọn ará ilé mi. Awọn, àwọn ọ̀nà tí mo máa ń gbà fi ń tọ́jú ara mi ni nítorí pé kí ni, mo ní ìgbàgbọ́ pé ìtọ́jú ara ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ara tí ẹ̀yin ò bá tọ́jú ni yóò wà fún iṣẹ́. Tí èèyàn ò bá tọ́jú ara, kò sí bí ẹ̀yin fẹ́ ṣe fẹ́ fi ara náà ṣiṣẹ́. Ìtọ́jú ara ṣe kókó, ó sì ṣe pàtàkì.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo máa sábà kẹ́yìn lọ sí ilé oúnjẹ ni bóyá tí n bá wà níbi iṣẹ́ tí mò ń ṣi ní àwọn iṣẹ́ tí mò ń ṣe lọ́pọ̀lọpọ̀ lórí tábìlì mi, mà á fẹ́ gbìyànjú pé kí n parí iṣẹ́ náà kí n tó sọ pé mo fẹ́ lọ sí ilé oúnjẹ. Ṣùgbọ́n gbógbo igba kọ́ ni mò máa ń lọ sí ilé oúnjẹ tí n bá ti wà ní ibi iṣẹ́. Tó bá jẹ́ pé mo gbé oúnjẹ wá láti ilé, mi ò kí ń ṣòpò lọ sí ilé oúnjẹ. Ṣùgbọ́n tí n bá gbé oúnjẹ wá, mà á lọ sí ilé oúnjẹ láti lọ jẹun. Àmọ́ mà á kọ́kọ́ rí pé mo parí gbogbo iṣẹ́ tó wà lórí tábìlì mi. Lẹ́yìn náà, mà á ṣẹ̀ wá lọ sí ilé oúnjẹ. Idi ni tí mo fi máa ń kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ìgbà mìíràn ná.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ran fún àwọn ènìyàn? Kò sí ẹ̀bùn tí mi ò le fún àwọn ènìyàn. Ẹ̀bùn tí màá fún àwọn ènìyàn, ó máa jẹ́ pé ó máa ní di pàtàkì kan ti mo fẹ́ fún wọn lẹ́bùn. Ká sọ pé bá níìsín mo lọ síbi ìgbéyàwó, ẹ̀bùn tí ń fún ẹni tí mo lọ síbi ìgbéyàwó rẹ, ó yàtọ̀ sí bóyá mo lọ síbi ọdẹ, ọdọ ẹni tí ń ṣe ọjọ́ ìbí àbí ẹni tí ń ṣe òkú. Ibi tẹ́ẹ́ni tí mo bá lọ ni yóò sọ irú ẹ̀bùn tí màá fún ènìyàn. Ká sọ pé mo lọ sí ẹ̀bùn ìgbéyàwó, ní ìfẹ́ fún wọn ní ẹ̀bùn tó jẹ́ wípé yóò ṣe lò ní ilé bóyá bí i kí n fún wọn ní ǹkan abọ́ tí wọ́n fi ń ṣe ọ́, tí wọ́n fi ń dáná àbí kí n fún wọn ní bóyá, àbí kí n fún wọn ní ǹkan mìíràn tí ó wúlò fún wọn ní ilé wọn. Tí mo bá lọ sí, tí mo bá lọ sí ibi ìjọ tí wọ́n ti ń ṣe ọjọ́ ìbí, ẹ̀bùn tí ń fẹ́ni náà, òun náà tún yàtọ̀. Ibi ǹkan tó máa ǹkan, irú ǹkan báyìí ni ó fa irú ibi tí mo bá lọ ní ó, ní ó jẹ́ kí mo mọ irú ẹ̀bùn tí màá fún ènìyàn.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jùlọ? Kò sí ojú ọjọ́ tí mi fẹ́ràn láti máa rí àmọ́ ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ni ojú ọjọ́ bóyá ti àárọ̀ àárọ̀ àbí ìrọ̀lẹ́ nítorí pé kínni gbogbo ẹ ó sì ṣe ara dáadáa ní gbogbo ìgbà yẹn. Atẹ́gùn ó mọ́ fẹ́ yóò sì mọ́ fẹ́ tútù. Àmọ́ tó bá ti di ọ̀sán òrun yóò ti mú òrun yóò sì ti yọ gbogbo ẹ ó le koko ko ni. Tó bá ti di ọwọ́ irọ̀lẹ́ ná, mọ́ alẹ́ náà, atẹ́gùn tí ó wà náà òun náà dára púpọ̀ láti máa gbà sára. Lẹ́nu kan sá, irú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ni ọjọ́ àárọ̀ àbí ìrọ̀lẹ́ mọ́ alẹ́ tó jẹ́ wipé gbogbo ẹ ó ṣì ṣe dáadáa tó jẹ́ pé òrun ò ní ti yọ. Atẹ́gùn ó mọ́ fẹ́ dáadáa.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Kò sí ǹkan tí ò ṣe pàtàkì mọ́ iṣẹ́ mi. Iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, isẹ́ ọ́fíìsì mo ń ṣe. Ara ǹkan tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ni bíi tábìlì ta fi ń jókòó àti àga ta fi ń jókòó. Nítorí pé kí ni tí o bá ti tábìlì àti àga kò sí bá ti fẹ́ jókòó. Ara ǹkan tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ni kọ̀m̀pútà. Nítorí pé kí ni gbogbo àwọn iṣẹ́ tí a máa ń ṣe, a máa ń fi kọ̀m̀pútà ṣe ni. Tí a bá ní tí ò bá sí kọ̀m̀pútà kò sí bá ti fẹ́ ṣe iṣẹ́. Ara ibi tó ṣe pàtàkì ní ọ́fíìsì ta a máa ń lò. Nítorí pé kí ni ohun karùn-ún pọ́n ní ọ́fíìsì tí mọ́n ń dúró sí láti lè bá ṣiṣẹ́. Tí o bá sí ọ́fíìsì kò ní sí bí a ṣe ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ara ǹkan taa tún máa ń lò níbi iṣẹ́ ni àwọn fáìlì ta a máa ń kọ nǹkan sí. Fáìlì ni a máa ń gbé gbogbo memo àti gbogbo lẹ́tà sì ta gbé káàkiri gbogbo àwọn ọ́fíìsì. Gbogbo àwọn ǹkan bá nà sì pàtàkì sí iṣẹ́ wa. Tí a bá ti rú àwọn ǹkan báyìí kò sí bí iṣẹ́ ṣé wo ṣe fẹ́ lọ sí iwájú.

Data tó n máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó, ah data tí mo máa ń lò ó pọ̀ gidigan nítorí pé kí ni èmi ò kí ń sábà pa data. Wọ́n náà máa ń fa ǹkan tí data mi fẹ́é máa ń tètè já. Àkọ́kọ́ nù, èkéjì ni pé TV mi mo máa ń connect ẹ̀ mọ́ fóònù mi nítorí pé kí ni smart TV ni mò ń lò. Tí mo bá ti fẹ́ wo ǹkan lórí TV, màá connect ẹ̀mọ́ fóònù ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, yóò sì máa jẹ data. Tí mo bá ti fẹ́ wo ǹkan lórí laptop mi náà, mo máa ń connecti WiFi mọ́ fóònù mi tí màá fi lò. Data tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ó máa ń tó 20 si 30 gig nítorí pé kí ni mo máa ń lo data gidigan lọ́pọ̀lọpọ̀ wá. Ohun gbogbo tí mo bá fẹ́ ṣe online, data ni mo fi ń ṣe é. Tí mo bá fẹ́ wo fíìmù náà lórí TV mi, màá connect ẹ̀mọ́ data ni. Tín ba si fẹ́ ṣiṣẹ́ lórí system mi náà, data ni ó jẹ. Ìdí nu tí mo fi máa ń lo ọ̀pọ̀lọpọ̀ data ni lóri fóònù tí màá fẹ́ ṣe iṣẹ́.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn kí ń máa lọ jù ni mo máa ń lọ sábà lọ sí sinimá. Mo máa ń lọ wo fíìmù nítorí pé kí ni, tó bá ti di ìgbẹ̀yìn ọ̀sẹ̀, mo ní ìgbàgbọ́ pé ó yẹ kí eeyan sinmi, kí eeyan sì farabalẹ̀ fún iṣẹ́ tí ẹ̀eyan ṣe fún ní gbogbo inú ọ̀sẹ̀. Mo máa ń lọ sinimá, tí mo bá lọ sinimá, màá kàn lọ wo fíìmù níbẹ̀ ni. Àkòkọ̀ nú, ẹlẹ́kẹ́ẹ̀ji ni pé mo fẹ́ràn kí ń máa lọ síbi, ibi etí òkun àbí etí ọ̀sá, kí n kà wá ńbẹ̀ kí ń máa gba dẹ́kun tó dára, tó dára sí ara. Tí bá si ti ń gba tẹ́gun náà, kí ń máa wo gbogbo, b'oloun ṣe ṣẹ̀dá gbogbo ayé, kí n tó máa wo bí omi náà bí ó ṣe máa rú káàkiri. Ara ibí tí mo fẹ́ràn kí ń máa lọ sí nú, bẹ́ẹ̀ gẹ́ẹ̀sì, bẹ́ẹ̀ gẹ́ẹ̀sì ni mo fẹ́ràn kí ń máa lọ sí ilé àwọn ọ̀rẹ́ mi nítorí pé kí ni, mo máa ń fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi kájọ wa, kájọ máa ń ṣe fàájì papọ̀ nítorí pé kí ni, yóò mọ dé kí okun ọ̀rẹ́ kó dán mọ́rán ni. Ara ibí tí mo fẹ́ràn kí ń máa lọ nu. Ìyùn gbo ìgbà tí mo bá fẹ́ lọ, ó máa ń jẹ́ kó jẹ́ ìgbà tí mo bá ráyè ti ó jẹ́ òpin ọ̀sẹ̀.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Mo jẹ́ ẹni tí ó mọ tètè sùn. Tó bá di bí i bí i ago mẹ́wàá alẹ́, màá tètè sùn nítorí pé kí nì, kí n lè bá tètè jí. Ago mẹ́fà ni mò ń máa ń jí. Mo sì ní ó ti mọ̀ mi lára tó bá di ago mẹ́fà, bá yín ìrọ̀pá dà á yín sì jí ni nítorí pé kí ni tí n bá jí tán, màá lọ kí ìrun àṣóbá. Tí n bá kí ìrun àṣóbá mi tán, màá mọ̀ múra ibiṣẹ́ ni. Ìgba tió bá fi di ago méje, èin múra ibiṣẹ́ tán kí n gbọná ibiṣẹ́ lọ ló kú. Nítorí bé gẹ́ ni mo fi máa tètè sùn. Kí n lè bá tètè jí ni ago mẹ́fà. Tí n bá sì tí jí lágo mẹ́fà, ń tete se gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe tán. Kí n lè bá tètè kọrí sí ọ̀nà ibiṣẹ́. Àlámú eyì ṣá bá jí mi nítorí pé kí ni mo tì mọ̀ pé tí n bá tètè sùn, a tètè sùn ni, a tètè jí, tí n tètè jí, tí n bá sì tí jí, màá rí bíi èso gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní yàrá kíákíá. Kí n lè bá tètè kọrí sí ibi tí mo bá ń lọ.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mó máa ń sùn ní ọ̀sán ṣùgbọ́n kì ṣe gbógbó ìgbà ní mó máa ń sùn ní ọ̀tọ̀ ọ̀sán nítorí pé kí ni tí mi ò bá ráyè àbí tí mo lọ ibi iṣẹ́ kò sí mo ti fẹ́ sùn, àmọ́ tí mo bá wà nílé tí bá jẹun tán mo máa ń fẹ́ kí ń sùn oórun rán pẹ́ ní ọ̀sán àbí tí bá jáde lọ bé abiyàárọ̀ tó rẹ́ mi tí mo sì wá lọ̀sán ìgbà tí màá sọ pé mo wẹ̀ báyìí oórun ó ti mọ̀ ọkùn mi yín ṣé sùn dáradára kí árá mi lè bà balẹ̀. Orùn ọ̀sán náà jẹ́ ohun tó dáa láti máa sùn nítorí pé tí ẹ̀yin bá sùn ara yín ó tún dá ṣá ká ara yín ó tún ṣe mósémósé láti lè bá fi ṣe iṣẹ́ mi.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ka àwòrán ilé. Nítorí pé kí ni, èmi náà jẹ́ ẹni tó fẹ́ràn àwòrán ilé ní ọ̀pọ̀lọpọ̀. Tí a bá ti gbé sí tí màá ti rí àwòrán ní ojú ganan mo ti mọ nǹkan tíí ṣe, mo ti mọ bí màá ṣe ka, mo ti mọ nǹkan tó túmọ̀ síi. Nítorí pé kí ni, àwòrán jẹ́, àwòrán ilé jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé kí ni, yóò sọ nípa yóò communicate nípa nǹkan tí ẹni tó ní ilé àbí ẹni tó fi àwòrán náà síbẹ̀ tí ń gbìyànjú láti sọ.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Kò sí oúnjẹ tí mi ò le ṣe dáadáa nítorí pé kí ni, mo jẹ́ ẹni tó máa ń dáná gidigan tí ó de máa ń dáná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ara oúnjẹ tí mo ti lè ṣe dáadáa ni mo lè ṣe àmàlà àti ọbẹ̀ ewédú, mo sì lè ṣe sẹ̀mọ́ àti gbẹ̀gìrì dáadáa tó jẹ́ pé ẹ́ ń sì gbádùn rẹ̀ ní jíjẹ dáadáa. Ara oúnjẹ tí mo sì lè ṣe ni mo máa ń ṣe, mo máa ń ṣe ìrẹsì àti ẹ̀wà, mo sì máa ń ṣe spaghetti àti, àti ọbẹ̀. Kò sí oúnjẹ tí mi ò lè ṣe nítorí pé kí ni, mo jẹ́ ẹni tó gbé ní ọ̀dọ̀ àgbàlagbà láti kékeré, èmi ni mo sì máa ń dáná fún ìyá àgbàlagbà náà. Láti ìgbà náà ni mo ti ń jẹ ẹni tí mo máa, tó máa ń dáná dáadáa tó jẹ́ pé mo sì fọkàn sí oúnjẹ dí dáadáa. Kò sí oúnjẹ tí mi ò lè ṣe àfi tí n bá fẹ́ sè ni ó yà kù, tí n bá si ṣóúnjẹ hun, ẹ máa dùn dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé kí ni, mo ní ìgbàgbọ́ pé ǹkan èro ọjọ́ kọ̀ọ̀kan kí ọ̀run kí bá tí mo bá ti jí kí ẹnikẹ́ni kó tó sọ pé òun fẹ́ kí mi. Ìkíni ṣe pàtàkì, ìkíni ṣe kókó lórí fóònù sí èmi torí pé kí ni, ó máa sọ bí mo ti fẹ́, bí mo ti fẹ́ ṣe ǹkan tí mo fẹ́ ṣe ní, ní ọjọ́ náà. Nítorí pé tó bá ti kí mi tán bá yìí, mo tún ṣe kó pé yóò máa sọ gbogbo ǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà fún mi.

Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nígbà tí òjò bá ń rọ̀, nǹkan àkọ́kọ́ ni pé mo máa ń gbàdúrà kí òjò kó bá mi ní ilé. Èmi fẹ́ràn kí òjò kó bá mi ní ìta, nítorí pé kíni tó bá bá mi ní ìta, ara mi ò ní ṣe dáadáa. Yóò pa mi, tí ó bá tẹ̀ pa mi gan, òtútù ó mọ mú mi. Tí mo bá ti wà ní ilé, mo máa ń gbàdúrà kí òjò rọ̀. Tí òjò bá ti rọ̀ tí mo bá wà nílé, ara ń ṣe kí mo máa ń ṣe ni pé mo máa ń po tea tó bá gbóná dáadáa láti dà sára. Tí mo bá ti po tea tó bá gbóná dáadáa láti dà sára, hìn sì da aṣọ, hìn sì da bora. Tí ó yẹ pé ara mi ó balẹ̀ dáadáa. Nítorí pé kíni, òjò, òjò fẹ́, òjò jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti mọ̀ jẹ́ kó máa rọ̀. Tí òjò bá ń rọ̀ tí mo bá wà nílé, mo máa ń gbómi òjò. Nítorí pé kíni, mo ní ìgbàgbọ́ pé omi òjò jẹ́ omi dáadáa tí ó yẹ pé èèyàn mu. Tí èèyàn bá mú, ara èyàn yóò balẹ̀, ara èyàn yóò sì da ṣákasáká. Ara ǹkan tí mo máa ń ṣe nínú òjò nù. Ṣùgbọ́n tí mo bá ti wà nílé tí òjò bá rọ̀, èmi èé jáde rárá, mo máa ń wà nínú ilé ni tí tí òjò náà ó fi dá.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Èmi sábà ṣiṣẹ́ láti ilé nítorí pé kí ni, iṣẹ́ ọ́fíìsì wa kò gbà wa láyè láti ṣiṣẹ́ láti ilé. Ṣùgbọ́n ìgbà kan bẹ̀ ri tó jẹ pàtísiṣẹ́ láti ilé, ìyun ìgbà COVID-19 ni tó ń jẹ́ pé kò sí ẹnikẹ́ni tó jáde kúrò ní ilé. Ìgbà mọ́ ẹ dára rí pé ìgbà i se ilé la ti ń ṣiṣẹ́. Ọ̀nkàlùkù tí mọ iyè àkókò tí ó wọṣẹ́, tó bá ti wọ́ṣẹ́ ọnkalukú ti mọ iyè àkókò tí ó fiṣẹ́ sí ilẹ̀. Ní ilẹ̀, ǹkan ìkàn-nǹkan ẹyọkan tó ń jẹ́ kí a ṣiṣẹ́ láti ilé nù. Ṣùgbọ́n ìgbà kan bẹ, ìgbà tí President tuntun wa tó ṣẹ wọlé tí ó yọ subsidy tó jẹ́ gbogbo ǹkan gbówo lórí. Àwọn, àwọn ilé iṣẹ́ wa náà wọ́n sọ pé kí àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan ká mọ dúró nílé, ká mọ ṣiṣẹ́ nílé. Wọn fún wa láyè láti máa wá bí iṣẹ́ ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀. Ọjọ́ méjì tó kù, wọ́n ní ká mọ fi ṣiṣẹ́ nílé. Wọn ti fún wa ní system àti computer tá a mọ̀ ló tá a fì máa ṣe iṣẹ́. Ṣùgbọ́n ìgbà tí ó ṣe díẹ̀ tó jẹ́ pé ǹkan wá lẹ́tàn. Wọn gbá a yanjú pé gbogbo wa ká padà sí ẹnu iṣẹ́, ọnkalukú má ṣiṣẹ́ ní ilé mọ́

Báwo ni o máa ń ṣe irun rẹ? Èmi jẹ́ ẹni tó yẹ pé ó parí díẹ̀ nítorí èyí o, gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ ṣe irun ní ọ̀dọ̀ ẹni tí máa ń bá mi ṣe irun mi, mo máa ń fa adán ni. Mo máa ń fa adán tó yẹ pé kò ní kun nǹkan bẹ́ẹ̀. Tí mo bá ti wá fa adán tán, mo lẹ́ mo jẹ́ ẹni tó ní irungbọn. Irungbọn mi, màá fi sílẹ̀ tó yẹ pé òun ó ṣe, òun ó ṣe mú ṣẹ mú ṣẹ ní ara mi. Irun, irun, irun, irun tí mo máa ń fa ó jẹ́ kí ó ti mo mi láti yẹ pé tí irun mi bá ti kún díẹ̀ báyìí, ara máa ń ni mí ni. Mo gbudọ̀ tètè lọ fa irun. Ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́, ó máa ń ṣe rẹ́gí ní ojú mi. Irun mi, àti, àti ilẹ̀ mo sì máa ń fa ẹ́ nítorí pé kí ni kò, kò sí irun púpọ̀ ní orí ì mi. Idí tí mo fi máa ń fa irun mi nù.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ tó wijẹ́ pé àwọn èèyàn tí máa lọ ra nǹkan tán máa ń gùn, àbí àwọn alájagbà tá n máa ń gùn. Mo rántí pé ọkọ̀ akẹ́rù tí mo gùn tí mo kẹ́yìn gùn, ẹ̀ẹ̀kan péré náà ni. Mo sì rántí pé mò ń, mò ń tíráàfù lọ sí ìlú kan ni, kò wá sí bọ́ọ̀sì, kò sọ́kọ́ ayọ́kẹ́lẹ́ kankan nílẹ̀, idí tí mo fi gun ọkọ̀ akẹ́rù ní ọjọ́ wun ni Mo sì rántí pé tí mo fi dé ibi tí mò ń lọ, ara n ni mí, ni mí ni nítorí pé kíni, ọkọ̀ akẹ́rù kì í ṣe ọkọ̀ tó mọ́ nira láti máa gun. Wọ́n kàn fún mi mọ́ inú rẹ̀ ni. Ìdí re tó jẹ́ wipé kò wù mí kí n gun ọkọ̀ akẹ́rù ní ọjọ́ mi. Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ tó jẹ́ pé ẹrù nìkan ni wọ́n maa fi ń kó. Ṣùgbọ́n tí ẹ̀yàn bá gùn, ayé wà tí ẹ̀yàn le gùn. Ṣùgbọ́n tí ẹ̀yàn bá gùn, ara èèyàn ò ní balẹ dáadáa, ara ó mọ niyàn ni.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi, ó jẹ́ bátìrì tó, tó, tó, tó strong dáadáa nítorí pé kí ni, fóònù, fóònù Android ni, ṣùgbọ́n fóònù ó ti tó ọdún méjì sọdún mẹ́ta tí mo ti ń lò ó, bátìrì rẹ̀ kò fi bẹ́ẹ̀ dúró dáadáa mọ́ bí i ti tẹ́lẹ̀. Ọlá pé kí ni, ó ti ń dàgbà, ṣùgbọ́n bẹ́ẹ̀ bí ó ṣe dúró dáadáa náà, imá ń lò tó ọjọ́ kan ní ọwọ́ mi. Igbà tí mo kọ ra bátìrì fóònù náà, imá ń dúró tó fún ọjọ́ méjì àbọ̀ ọjọ́ méjì àbọ̀ tí ń charge é tó ṣe kí ni, tí ó full dáadáa. Àmọ́ nísìnyí tó jẹ pé fóònù ti ń dàgbà kò loju ọjọ́ kan lọ́ mọ́ ní ọwọ́ mi. Ṣùgbọ́n tí n bá ti charge rẹ̀ full láàrọ̀ kí n tó kúrò ní ilé, yóò dìrọ̀lẹ́ tí n bá dé ilé àbí alẹ́ tí n bá dé kí n tó sọ pé mà charge e sí. Ará idí ni tí mo fẹ́ran fóònù, fóònù n dára lọ́pọ̀lọpọ̀, ó sì ti, ó sì ti serve mi dáadáa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ rí tó jẹ pé yóò wù mí kí n ra iru rẹ̀ sí.

Nígbà wo ni o máa ń ge irun rẹ? Èmi jẹ́ ẹni tó máa ń dánrí. Nítorí bẹ́ẹ̀ gẹ, èmi i sábà jẹ́ kí irun kó pẹ́ lórí mi púpọ̀ ju. Tí irun bá ti lo ọ̀sẹ̀ méjì lórí mi, màá lo ge ní ọ̀dọ̀ ẹni tí máa ń bá mi gẹ irun mi ni. Mii fẹ́ kó lò ju ọ̀sẹ̀ méjì lọ tí ń fi gẹ irun náà. Nítorí pé kíni, tó bá ti n ju ọ̀sẹ̀ méjì lọ, orí ó máa yún mi, tó ye gbe ori ó sì máa fọ́ mi ni. Nítorí náà, èmi jẹ́ kó ju ọ̀sẹ̀ méjì lọ. Kódà ọ̀sẹ̀ méjì ń ga tí irun bá ti kún, ki i se pé yóò ti kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà, yóò kan máa yọ díẹ̀ díẹ̀. Àmọ́ mo ti mọ̀ pé ọ̀sẹ̀ méjì méjì mo máa ń fi gẹ irun mi. Èmi fẹ́ kó ju, kó ju bẹ́ẹ̀ lọ.

Kí ni o máa ń wò nígbà tí o bá lọ sùn? Tí n bá fẹ́ lọ sùn, nǹkan tí mó máa ń wò ni pé mo máa ń kọ́, mo máa ń kọ́ ago mẹ́wàá alẹ́ mo máa ń sùn. Tí n bá ti fẹ́ lọ sùn, gbògbò fóònù tó bá wà lówó mi, ì ń pa á, toórípé kí ni, mi ò ní fẹ́ kí fóònù kó mọ̀, kó mọ̀ jẹ́ kí n lọ sùn. Tí mo bá ti pa fóònù ti, mi ò ní wò ǹkan kan. Tí n bá ti wò ǹkàn kàn, tí mó bá ti rónú nípa ayé àbí tí mó kàn ṣá wà tí mo ń ronú, ohun yóò gbé mi lọ níbẹ̀

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Èmi sábà ní ìrora nígbà tí mò ń bá sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn, nítorí pé kí ni, mo jẹ́ ẹni tí máa ń sọ̀rọ̀ gan, mo sì máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn dáadáa, bẹ́gẹ́ tó yẹ pé tí mò ń bá sọ̀rọ̀ gan, èmi mọ̀ pé mò ń má sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí mo ti ń sọ̀rọ̀ rí ni, mo máa ń ní ìrora díẹ̀. Ṣùgbọ́n tí bá ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, tí mo ti ń sọ̀rọ̀ lọ, ara mi ó bàlẹ́ tó jẹ́ pé mi tẹ̀ẹ́ ní mọ̀ pé mò ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí mo ti sọ, tí mo ti má sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, mi kì í ní ìrora rárá, n kan mọ sọ̀rọ̀ lọ búúrubúù tó jẹ́ pé ń fi sọ nǹkan tí mo fẹ́ sọ tán.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, torí pé kíni, wọ́n ni eré ìdárayá tí ó ṣe wípé mo máa ń ṣe láti kékeré mi wá. Ara akọ́kọ́ ni wípé mo máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀, aláfẹsẹ̀gbá dáadáa láti kékeré mo ti máa ń gbá. Kódà tí mo fi dàgbà dé ibi tí mo dé yìí náà, mo sì tún máa ń gbá. Tí bá ti gba tán, ara mi máa ń bàle, ara mi máa ń wálẹ̀ dáadáa. O wù, ó wà lára nǹkan tí mo máa ń ṣe, tí mo fi ń ṣe eré ìdárayá, mo sì máa ń wòó náà tí àwọn eléebo tí wọ́n bá tí ní bọ́ọ̀lù international match, mo máa ń lọ wòó. Ara nǹkan tí mo fi máa ń ṣe eré ìdárayá nù, mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáradára.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ ni mo máa ń wo àwọn ètò tẹlifísàn, ṣùgbọ́n mi sábà wo ní inú ọ̀sẹ̀. Òpin ọ̀sẹ̀ mo sábà wò tó jẹ́ pé màá ráyè láti wo dáadáa. Ara àwọn ètò tẹlifísàn tí mo máa ń wo ni NTA. Mo ń wo NTA News dáadáa tó jẹ́ pé tí mo bá ti fẹ́ mọ ǹkan tí ń lọ ní àgbáyé, tí mo bá ti tan NTA News mi yóò gbé wá. Mo sì tún máa ń wo TVC náà. Iṣẹ́ tí NTA News bá ṣe náà TVC máa ń ṣe é. Ara ǹkan tí mo tún máa ń wo ní orí ètò iye tẹlifísàn ni mo ń wo Africa Magic Yoruba. Nítorí pé kí ni? Mo fẹ́ràn kí n máa wo eré Yorùbá dáadáa. Tí mo bá ti tan tẹlifísàn mi, tí mo bá ti wo iran NTA News àbí TVC News, mà á gbé sí Africa Magic Yoruba. Ìhn máa wo fíìmù Yorùbá lọ tó jẹ́ pé, tó jẹ́ pé ara mi ó fi dasaka. Mo sì fẹ́ràn kí n máa wo eré ìdárayá náà ni channeli sípọ̀tì. Bóyá tí àwọn bọ́ọ̀lù, ẹgbẹ́ bọ́ọ̀lù kán tà bá ní màchì, ì ń lọ̀ wó lórí channeli sípọ̀tì. Ara àwọn ètò tẹlifísàn tí mo máa ń wò nù.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí wón bí mi ni oṣù September. Iyen ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé àrúndínlọ́gọ́rùn-ún ni wón bí mi. Wọ́n sì bí mi ní ọjọ́, ọjọ́ kẹjọ oṣù September ní ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé àrúndínlọ́gọ́rùn-ún ni wón bí mi sí ayé. Ó sì jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì fún àwọn òbí mi nítorí pé kíni èmi ni ọmọ àkọ́kọ́ tí àwọn òbí mi kókó bí. Ọjọ́ tí wón bí mi inú wọn dùn gé tó ẹ́ pé wọ́n sì sọ fún mi ìgbà tí mo dàgbà pé ọjọ́ tí wón bí mi, tí dókítà sọ fún wọn pé ẹ ti bí ọmọ ọkùnrin o. Inú àwọn òbí mi dùn, inu bàbá mi dun, nítorí pé kíni èmi ni igi àkọ́ṣẹ́ wọn.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Àkọ́kọ́ ni pé níbi iṣẹ́ mi wọn ò fààyè gbá ká máa tẹ fóònù ní, ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé kí ni isẹ́ tá a máa ń ṣe orí laptop ni ó wà. Ṣùgbọ́n tí ń bá ní fóò, kọ́ọ̀lù tí mo fẹ́ dáhùn ní ibi iṣẹ́, tí bá ti rí, mà á, mà á, mà á yẹra kúrò níbi iṣẹ́ ni. Mà á lọ sí tọ́lẹ́ẹ̀tì àbí kí n lọ sí, àbí kí n lọ sí ibìkan tó pamọ́ ni mà á ti lọ dáhùn fóònù mi. Àmọ́ wọn ò gbà ká máa tẹ fóònù àbí ká máa kọ́ọ̀lù ní àsìkò iṣẹ́. A máa ń lọ jáde láti lọ make fóònù tàbí tí a fẹ́ kọ́ọ̀lù èèyàn ni. Gẹ́gẹ́ bí ẹ bẹ, ara òfin ibi iṣẹ́ wa nu. Tí a bá ti s'òfin, ó dára kí ẹ̀ mọ tẹ́lé òfin ibi iṣẹ́.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ojú òpó ayélujára tó wà ní ìlú mi, ìlú inú Nàìjíríà, àkòkọ̀ ni, a ní MTN, a ní Airtel, a sì ní Glo. Mẹ́tétá ni ojú òpó ayélujára tó wà lára tí a máa ń lò ní ìlú wa. Èyí tí àwọn ènìyàn máa ń lò jù óun ni MTN torí pé kíni, òun ló kọ́kọ́ dé, òun sì ní, òun sì ní, òun sì ní ojú òpó tó dára tó ẹ́ pé ó strong dáadáa ju àwọn èyíòkú lọ. Ṣùgbọ́n àwọn ènìyàn máa ń lò àwọn èyíòkú náà bíi Airtel àti Glo. Ṣùgbọ́n èyí tí àwọn ènìyàn máa ń lò jù lọdọdún bá ọ̀yàn nígbà gbogbo pé ó dára dáa, òun ni ojú òpó MTN.

Ṣo fẹ́ràn pín oúnjẹ rẹ? Mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi, ṣùgbọ́n ó ní ojú eeyan tí mo lè bá pín oúnjẹ gé. Tó bá jẹ́ ẹni tí èmi àti ẹ̀ súnmọ́ ara wọn ni, mo lè gbà ká jọ pín oúnjẹ jẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí a ò súnmọ́ ara wa ni, mi ò ní gbà á torí pé kí ni, mi ò mọ bí iru ẹni òun ṣe jẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí a súnmọ́ ara wa ni, a lè jo jeun nínú abọ́ kan náà àbí ká jọ pín oúnjẹ jẹ́ torí pé kí ni tí ẹeyan bá pín oúnjẹ jẹ́, ìfẹ́ ni mọ́n mú wá. Ó máa ń jẹ́ kí ìfẹ́ kò gbòòrò sí nínú ènìyàn ni. Nítorí bẹ́ẹ̀ gẹ́, mo fẹ́ràn kí n máa pín oúnjẹ jẹ ṣùgbọ́n oo gbodo jẹ́ pẹ̀lú ẹni tí mo mọ̀ to je wipé à ń mọ́ ara wa dáadáa, mọ́ ara wa déle délé.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Hmmm kò wù mí kí n lọ ṣe iṣẹ́ ní ìlú mìíràn torípé kí ni, ìlú tí mo wà yìí mo ti mọ̀wọ́ rẹ̀ dáadáa, ibẹ̀ sì ni gbogbo àwọn mọ̀lẹ́bí mi wà. Tí n bá lọ sí ìlú mìíràn láti lọ ṣiṣẹ́ kò ní rọrùn fún mi torípé kí ni, ń dàbí àjòjì ni ibi bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ìlú mi tí mo wà yìí mo fẹ́ràn re pé ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ torípé kí ni, ibẹ̀ ni àwọn ẹbí mi, àwọn ará mi, àwọn ojúlùmọ̀ mi, ibẹ̀ ni wọ́n wà. Ṣùgbọ́n oh, tí n bá rí iṣẹ́ mi tó jẹ́ wípé ó owó tí màá mọ gbà ń bẹ ó pọ̀ dáradára ju iṣẹ́ tí mò ń ṣe yìí lọ, mo lè lọ sí ìlú mìíràn láti lọ ṣiṣẹ́. Ṣùgbọ́n tí e bá ṣe bẹ́ẹ̀, yín fẹ́ràn kí n wà ní ìlú tí mo wà yìí kí n máa ṣe iṣẹ́ mi ní ibi bẹ́ẹ̀

Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán lára o. Èmi ò, èmi iṣe ẹni tó máa ń yà àwòrán sára. Nítorí pé kí ni? Èmi ò rí gẹ́gẹ́ bí nǹkan óge Mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n ṣe àwòrán sí ara wọn, àmọ́ èmi gẹ́gẹ́ bí èmi, èmi ò fẹ́ran ẹ́ rárá. Mi ò fẹ́ hàn ẹ́ rárá nítorí pé kí ni? Èmi ò rí gẹ́gẹ́ bí ó gẹ. Àwọn tí wọ́n ṣe náà, àwọn náà wọ́n mọ ìdí tí wọ́n fi ṣe àwòrán sí ara. Nítorí pé mo tu wáa ní ìgbàgbọ́ pé tó bá ṣe àwòrán sára, tó bá di ọjọ́ mi àbí tó bá di ìgbà tí eeyan bá ń dàgbà tó bá wù ẹyin kí ẹ̀yin parẹ́, ẹ̀yin ò ní lè parẹ́. Nǹkan tó jẹ́ pé yóò mọ́ wàlára eeyah títí lái àti láilái ni kí ó wá ni kú di àwòrán tó ṣe sára tó jẹ́ pé ìgbà tó bá wù ẹ́ ko parẹ́, o le rí parẹ́ mọ́.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà nítorí pé kíni ara mi balẹ̀ dáadáa. Mo sì jẹ́ ẹni tó jẹ́ wí pé mo máa ń ṣere ìdárayá dáadáa. Tí mo bá ṣe ere ìdárayá, ara mi máa ń fúyẹ́. Tára mi bá si ti fúyẹ́ dáadáa, kò sí ibi tí mi lè rín de àbí kò sí ibi tí mi lè rìn lọ. Mo nífẹ̀ẹ́ sí láti mọ rin dáadáa. Tẹ̀yan bá sì tiń rìn dáadáa, tí ẹ̀yan bá si ti ṣe ere ìdárayá àti mo ń rìn dáadáa, kò ní nira fún'yàn rárá atí ara.

Ṣé o máa ń fi ìdáàbò bo irun sára? Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbò bo orun sára kí n tó sùn, ìyẹn táa ń pè ní aṣọ ìbora. Ṣùgbọ́n o, ó nígbà tí mo máa ń lò ó, tó bá jẹ́ pé àyè ìgbà óòru ni, mi kì í sábà lo ìdáàbò bò sí ara mi tí mo bá fẹ́ sùn, ṣùgbọ́n tó bá jẹ́ nígbà òtútù ni, mo máa ń sábà lò ó. Àmọ́ tí mo bá ti lò ó, tó bá ti di ooru, ara mi máa ń ta ká tó ẹ pé yóò kúrò ní ara mi tí ń bá ti jí, màá tún ṣe é fi sára padà nítorí pé mo jẹ́ ẹni tó máa ń jàrunpa gan. Tí mo bá ti lo ìdáàbò bò sí ara mi, ó máa ń sábà yọ kúrò lẹ́yìn ìgbà tí mo bá ti sùn tán tí mo bá ń jàrunpa. Ṣùgbọ́n mo máa ń lò ó dáadáa. Nígbà, nígbà ẹ̀rùn ni mí kí ń lò ó ṣùgbọ́n tó bá di òtútù àbí ìgbà òjò kí n tó sùn, ì ń lò ó tí bá ti gbó ti yọ kúrò lára mi náà, ì ń tún dáàbò ara mi padà dáadáa kí òtútù kó má lè bá wọnú ara mi.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Ìméèlì jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó ì ṣe kókó sí mi. Ìgbà méjì lójúmọ́ ní mó máa ń ṣe àyẹ̀wò ímélì mí. Tí mó bá kọ́ dí láró kùtùkùtù náà, tí mo bá tan fóònù mi, tí mo ti tan data mi, ǹkan tí kò lọ wù ni ímélì mi, tí mo bá ti wò ó, bóyá mó ní mésèjì tí mo ní láti, tí mo ní láti sọ̀rọ̀ sí, màá, màá fésì sí i, ṣùgbọ́n tí ǹ bá ní ó ti lọnu, tó bá tó dé alẹ́ náà kí n tó sùn, nítòótó ìyẹ̀wù kí n wò bóyá mo ní, mó ní, mó ní mésèjì tí mo fẹ́ fésì sí, tí mó bá ti ní, ń fèsì, tí mó bá ti ní, ń sì fí sílẹ̀. Ṣùgbọ́n mó ní ìgbàgbọ́ pé ímélì jẹ́ ǹkan tó ṣe kókó láti mọ̀ wò, ẹmẹjì ní ojúmọ́ mọ́ wò, mọ́ wò ní àárọ̀ tí mo bá ti jí àti alẹ́ kí n tó sùn.

Ṣé o wọ gíláàsì? Mo mon wọ gíláàsì ṣùgbọ́n gíláàsì tí mo máa ń wọ kì í ṣe gíláàsì iyun t'àwọn eleébo ń pè ní recommended. Mo máa wọ gíláàsì t'ọbá je pe mo n jáde lọ, mo lè wọ sunglass tó jẹ pé, iyun ó máa dé, yóò mo dólà òòrùn tí ó máa wọnú ojú yẹn. Sùgbọ́n pé kí n wá wọ gíláàsì tó jẹ pé, màá mọ̀ wọ́ ní gbogbo ìgbà, èmi sábà, èmi é wò ó nítorí pé kí ni, èmi ò ní àrun ojú, ojú ò sì dàmí láàmú. Mi sábà wọ rú àwọn gíláàsì báwọ̀n, ṣùgbọ́n gíláàsì pé èèyàn fẹ́ fi dáàbò bo òòrùn, mò ḿo sábà wọ̀, íyen dáadáa tí n bá ti fẹ́ jàde nítorí pé kí ni, mo ni i tó méjì, iyun àwọn gíláàsì dudu yẹn.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ẹyan lè gbá kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Àtàtà tó jẹ pe óní àponlẹ́. Tí mo bá rí àgbàlagbà tó jù mí lọ, kíni ń ṣe òun? Ein dọ̀bálẹ̀ eín sì kí wọn. Tó bá jẹ́ àgbàlagbà ni, ein dọ̀bálẹ̀ eín sì kí wọn. Tí mo bá rí ẹni tó jẹ́ pé kò tó mi lọ jọ́ọ́rí àbí tó jẹ́ pé ọjọ́ kànkanà àbí tó jẹ́ pé ẹgbẹ́ ni wá, ein nawọ́ sí i, asì kíra wa. Ìgbà míì a lè dìma ara wa gẹ́gẹ́ bí tí ó dàbí pé ìfẹ́ wà láàárín ara wa. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó jù mí lọ ni, ein dọ̀bálẹ̀ eín sì kí wọ́n ni. Bí emi ṣe máa ń kí ẹniyan niye, nitorí pé kíni, mo ní ìgbàgbọ́ pé kí ẹniyan mọ kí ẹniyan kí ẹniyan mọ se aponlẹ́ ẹniyan yóò padà wá sí ara ẹniyan ni tó jẹ́ pé kíni àponlẹ́ ni ara ń fẹ́.

Ṣé o máa ń rántí àlá rẹ? Mo jẹ́ ẹni tó máa ń rántí àlá mi dáradára, nítorí pé kí ni, èmi i ṣe ẹni tó máa ń sùn wọra, nítorí náà àti rántí àlá i máa ń jẹ́ nǹkan tí ó ní nira fún mi. Ṣùgbọ́n ìgbà mí mọ̀ ma n be, tó yẹ pé tí mo bá ti sùn wọra gan, tí mo bá ti ẹ̀ lála gan, mi i ní rántí mọ́, nítorí pé kí ni, yóò mọ̀ wá fún mi gẹ́gẹ́ bí ìrànrán ni. Ṣùgbọ́n tó bá je pe mi sùn wọra, tí mo si lála, ìgbà tí mo bá fi jí lójú oorun, ìi rántí bí àlá un ṣe ṣẹlẹ̀ gẹ́erẹ́egẹ́, bó ṣe ṣẹlẹ̀ lójú oorun, ìi rántí bó ṣe ṣẹlẹ̀ dáadáa.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ tí àwọn ènìyàn máa ń pè mi, mi ni, wọn máa ń pè mí nítorí pé kí ni ìgbà kékeré mi ó ní bí mo ṣe máa ń ṣe, wọ́n fi sọ mí ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ tí wọ́n sábà ń pè mí ìgbà tí mó dàgbà ni Rájì. Orúkọ mi náà ni ṣùgbọ́n wọ́n gé e sí kékeré, wọ́n fi máa ń pè mí ní Rájì. Gbògbò mí ní ó mọ̀ mí síi, kò dà ẹ lò míì gàn wọn ò mọ orúkọ mi gẹ́gẹ́. Orúkọ ìnagijẹ mi ni wọ́n mọ̀. Tí bá sọ fún wọn pé kì í ṣe orúkọ mi ni orúkọ ìnagijẹ mi nù wọ́n ò mọ̀ bá mi jiyàn nítorí pé kí ni wọ́n mọ̀ pé gbògbò àwọn ènìyàn tí wọ́n máa ń pè mí ìnagijẹ mi wọ́n máa ń sábà fi pè mí wọ́n pè mí ní orúkọ mi gàngàn Orúkọ ìnagijẹ mi orúkọ tó rẹwà ni. Mi kì í sọ pé ká àwọn ènìyàn máa ń pè mí nítorí pé kí ni, ọ̀nà náà àwọn ènìyàn tí ń pè mí ní àtìlẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ dáadáa.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún torí pé kíni mo nígbàgbọ́ pé, kú iṣẹ́ ni mú orí isẹ́ yá. Ta bá ṣe iṣẹ́ ní ibi ọ̀dọ̀, ibi tí mo ti ń ṣiṣẹ́ níbi ibi isẹ́ mi, gbogbo àwa tó jẹ́ ọmọ mi tí ń bá mi ṣiṣẹ́, tí mo bá rí pé wọ́n ṣiṣẹ́ dáadáa tó sì wù mí lórí, hìn funwọ́n ni owó àfikún sí owó wọn ntorí pé mo, mo tún wá rí pé ìgbà tí mo bá fi kún owó wọn, ọjọ́ mi tí a fẹ́ ṣiṣẹ́, wón mo ń fi ìṣàn sí iṣẹ́ ara. Tí ọ̀ pé tí bá fi ṣiṣẹ́ sí i dáadáa, yóò jẹ́ kí iṣẹ́ ẹ kó yọ dáadáa. Nítorí náà mo nígbàgbọ́ nínú k'èẹ̀yàn moń fi owó sí owó àfikún fún àwọn òṣìṣẹ́. Nítorí pé kíni tí ẹ̀ bá fi kun owó fún wọn, yóò jẹ́ kí ori wọn yáa láti ṣe iṣẹ́ dáadáa. Tọ̀ jepe wọ́n ó ṣi siṣẹ́ tó máa dára fún èèyàn. Nítorí náà ni mo fi máa ń fi owó àfikún sí isẹ́ fún àwọn tí ń bá mi ṣiṣẹ́.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ẹbí mi jẹ́ ẹbí tó jẹ́ pé Mùsùlùmí ni wá, kò sí àṣà kan to jé tá a máa ń ṣe tí ó ju ọdún lọ, ìyẹn tá a ń pè ní ọdún iléyá àti ọdún kékeré. Tó bá ti di ìgbà ọdún kékeré, a ṣe kí ni, a pẹ ẹran fún ọdún, onkálukú wa ó sì jẹ ẹran, wọ́n jẹun, wọ́n jẹun, inú wọn sì dùn. Tó bá ti di ọdún ńlá, a ṣe kíni, a pa ẹran fún ọdún ńlá, oníkálukú sì jẹun, wọ́n jẹun ínú wọ́n sì dùn. Àṣà tá a máa ń ṣe nù aṣọ ọdún, nítorí pé kíni, ìyà wa ti wá Mùsùlùmí ni wá, a kì í ṣe àṣà kankan tó ju àṣà, àṣà ń lọ. Ṣùgbọ́n à àṣà kán bẹ tó jẹ́ àṣà ìṣẹ̀ṣe wa, tó jẹ́ pé tí ó bá ti lòdì sí, tí ó bá ti lòdì sí òfin ẹ̀sìn tí a ń ṣe, a máa ṣe gẹ́gẹ́ bíi kíni, gẹ́gẹ́ bíi bóyá a ń sin ọdún kan ní ìlú wa tí a sì rí pé a lè lọ kún wọn, a sì jọ ba wọn ṣe tó sì ní ṣe àyída kankan sí ẹ̀sìn tí àwa ń ṣe.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Ara ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni wípé àkọ́kọ́ ni wípé owó oṣù ta ń gbà, ó ti pé dié táì tí ń gbà. A ti ń bá àwọn ta ń bá iṣẹ́ sọ̀rọ̀ pé kó bá fi owó kún owó oṣù wa ṣùgbọ́n wọ́n ò gbọ́, wọ́n ò sì dá wa lóhùn. Nítorí náà, òún jẹ́ kí iṣẹ́ kó wú wa lórí láti ṣe àkọ́kọ́ nù. Ẹ̀kéjì ni wípé láàrín àwọn àwa tí a ń ṣiṣẹ́, ọ̀tá pọ̀ tó jẹ́ pé wọ́n máa ń ṣe ọ̀rọ̀ ara wọn, wọ́n máa ń sọ̀rọ̀ ara wọn lẹ́yìn ni, èyí ń ò sì dáa tó ní àyíká tè èyàn bá ti ń ṣiṣẹ́ kì í jẹ́ kí iṣẹ́ kó gbòòrò. Ẹ̀kẹta ni pé ọ́fíìsì tí mo ti ń ṣiṣẹ́ kò dára tó, fáànù ò ń ṣiṣẹ́ dáadáa, kò sì sí AC níbẹ̀. A sì ti bá àwọn ọ̀gá wa sọ̀rọ̀ pé kó bá wa, kò bá wa pàró rẹ̀ ṣùgbọ́n láti ìgbà tí a ti ń sọ fún wọn, wọ́n ò tíì dá wa lóhùn. Kì í ṣe, kì í jẹ́ kí iṣẹ́ yára láti ṣe nítorí pé kíni ta bá ń ṣe lọ́wọ́ gan-an, oru ò máa mú wa nínú ọ́fíìsì ta bá wà ni.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo maa n sábà fọ aṣọ jù ni ìkẹyìn, ẹn, ẹ̀yìn ọ̀sẹ̀, ìgbẹ̀yìn ọ̀sẹ̀ bóyá Saturday àbí Sunday. Ṣùgbọ́n Sunday mo maa n sábà fọ aṣọ jù nítorí pé kíni gbogbo ọjọ́ ìyókù mo fiń lọ ibi iṣẹ́ ni. Saturday ati Sunday nìkan ni mo máa ń ráyè. Saturday mo máa ń fi ṣe eré ìdárayá ni. Àárọ̀ Sunday kutukutu ai nísi kọ àwọn aṣọ mi síta ní ń fọ̀ wọ́n. Ìgbà mìíràn to jẹ́ pé tí iná bá wà, ń lo washing machine láti fi fọ kó lè ba yá. Tí washing machine bá si ti fọ, tẹ̀mí nipe kín kan ṣánùú. Tí ń bá ti ṣánùú, ń lọ sa. Gbogbo ìgbà ni mo máa ń fọ aṣọ ní gbogbo ọjọ́ Sunday nítorí pé kí ni èmi ṣe ẹni tí ó máa ń fẹ́ kí aṣọ pò nlẹ́ẹ̀ gee kín tó fọ̀, nitórí pé tó bá ti pọ̀ jù yóò romi lójú ni à ti fọ̀ ni.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, kùtùkùtù n mo máa ń jí nitorí pé kí ni màá lọ ibi iṣẹ́. Akọ́ko ni pé tí n bá, mo máa ń tètè sùn, tó bá di boya bí i ago mẹ́wàá, ń lọ sùn. Tí n bá sì ti sùn, ó di boya bí i ago mẹ́fà àárọ̀ kí n tó jí. Tí n bá jí ní ago mẹ́fà àárọ̀, ń kọ́kọ́ lọ sí ibi tí ń ti lọ kírun, iyẹn tí à ń pè ní mọ́sálásí. Tí n bá ti kírun dé, kíló kú tí ń ṣe ni pé ń mọ̀ mura láti máa lọ sí ibi iṣẹ́. Torí pé a tètè sùn ni a tètè jí. Mo fẹ́ràn kí mo tètè jí. Tí n bá tètè jí, màá le ṣe nǹkan tí mo fẹ́ ṣe kíákíá. Màá le bá tètè dé ibi iṣẹ́. Ago mẹ́fà ni mo máa ń jí. Ó ṣin mọ́ mi lára tó jẹ pé tí ago mẹ́fà bá ti lù báyìí, ara ó máa rí mi ni tí màá fi jí pé asikò tí tó láti lọ ṣe nǹkan tí o bá fẹ́ ṣe.

Ṣé o ní ọgbà? Mi ní ọgbà nítorí pé kí ni àti ní ọgbà kì í ṣe nǹkan kékeré láti ṣe. Ṣùgbọ́n ó wù mí láti ní ọgbà tí n bá ti rí owó. Mo fẹ́ ra ọgbà tó yẹ pé ìn máa kó àwọn nǹkan ọ̀sìn mi síbẹ̀ tó yẹ pé wọn ó sì pọ̀ dáradára níbẹ̀. Ṣùgbọ́n bí mo ṣe wà báyìí, mi i tí ì ní ọgbà, mi tí ì ní owó rẹ̀ láti rà á. Ṣùgbọ́n mo ní gbàgbọ́ pé láìpẹ́ láìjìnà, ì ń rí owó láti ra ọgbà tó tóbi dáadáa.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Nítorí pé kí ni? Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa dé ní ìgbà tó bá yẹ. Nítorí pé èmi sábà fi àkókò ṣeré. Tí bá sọ pé mò ń lọ ibi báyìí ní ago méje, màá dé bẹ́ẹ̀ ní ago méje. Àbí kí méje ǹ gan kó má lù tí ń fi dé ibi bẹ́ẹ̀. Nítorí pé kí ni? Mo máa ń wà, mo máa ń fi àkókò mi, mì kí n fi ń ṣeré rárá. Mo nífẹ̀ẹ́ sí láti mọ, láti mọ bá àkókò ṣiṣẹ́. Tí bá ṣe sọ pé ibi báyìí báyìí, nkan báyìí báyìí, ago báyìí báyìí ń dé bẹ́ẹ̀, ń dé bẹ́ẹ̀, ago báyìí báyìí ń kúrò níbẹ̀, ń kúrò níbẹ̀. Mi ń fi àkókò mi ṣere rárá.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè ǹkan? Tí mo bá dúró dè ǹkan, nǹkan tí mo máa sábà ṣe ni pé tí mo bá fẹ́ kí ọwọ́ mi kú mọ́ gbó fífò, hiń máa tẹ fóònù mi ni. Ṣùgbọ́n o, nǹkan tí mo báa ń dúró dè ni ó sọ nǹkan tí mo fẹ́ máa ṣe. Tí ó bá jẹ́ pé mo wà ní títì tí mò ń dúró dè ènìyàn, kí ni ní ṣe? Tí mo bá dúró dè ènìyàn, hiń máa tẹ fóònù mi àbí kí n gbé orin sétí kì í máa gbọ́ àbí kí n gbé orin sétí kí n gbé ẹ́pì sétí kì í máa gbọ́ orin títí tí ẹni náà ó fi dé. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé oúnjẹ ni mò ń dúró dè, bóyá mo ní mo lọ ra oúnjẹ, máa ní kí ẹ bá mi gbé wá, mo máa ń dúró dè tí mo sì wà nílé, hiń máa wo fíìmù ni títí tí ge, títí tí wọ́n fi gbé oúnjẹ tí mo lòdì sí tí mo, tí wọ́n fi gbé dé fún mi.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Mo sì máa ń ṣe oúnjẹ dáadáa nítorí pé kí ni, mo jẹ́ ẹni tó gbé ní ọ̀dọ̀ àgbà. Èmi ni mo sì máa ń bá ìyá àwọn ẹ̀mí, mo máa ń bá wọn dáná bẹ́ẹ̀ gẹ́ẹ́. Nítorí, nítorí náà mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ dáadáa. Kò sí irúfẹ́ oúnjẹ tí mi leè se. Mo lè se àmàlà àti ewédú, mo lè se sẹ̀mó àti gbẹ̀gìrì, mo sì lè se rice àbí ẹwà. Kò sí ọbẹ̀ tí mi ò leè se. Mo lè se ọbẹ omi ọbẹ̀, mo sì le se ẹ̀fọ́ àbí ẹ̀gúsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo jẹ́ ọkùnrin tó yẹ pé ó mọ oúnjẹ ṣe dáadáa. Mo sì mọ̀ pé ìyàwó mi kò lè fi mi sako ní ọjọ́ iwájú pé bákan àbí bákan ni.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ tí mo máa ń wọ̀ tí bá fẹ́ lọ wẹ̀ ó yàtọ̀ sí aṣọ tí mo máa ń wọ̀ tí bá wà nílé. Nítorí pé kíni? Mo ní ìgbàgbọ́ nínú ìmọ́tótó. Ìmọ́tótó sì ni wọ́n ni àwọn Yorùbá sọ pé ló le ṣẹ́gun ààrùn gbogbo. Tí bá fẹ́ lọ wẹ̀, ó ní aṣọ tí mo máa ń wọ̀ lọ sí balùwẹ̀. Tí bá sì ti wọ̀ wẹ̀ tán, aṣọ yín ń bọ̀ padà. Tí bá bọ̀ padà, eín wá sá. Tí bá ti sá, ó tó dọjọ́ mi tí bá fẹ́ rìn nù. Nítorí náà, mo ní aṣọ tí mo máa ń wọ̀ tí bá fẹ́ lọ sí balùwẹ̀ tí bá fẹ́ lọ wẹ̀

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀? Ìgbà tí mo, ìgbà tí mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ẹ̀sẹ̀ kò ń ju èèmejì lọ sí ẹ̀ẹ̀mẹ́ta, ṣùgbọ́n ìgbà mí be ẹ tó jẹ́ pé níbi iṣẹ́ wa tó jẹ́ pé ó máa ń ju bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ pé àwọn tí a fẹ́ lọ níbi ìpàdé òun, wọ́n, wọ́n á parí ìpàdé ta fẹ́ ṣe, ó máa ń, ó máa ń jẹ́ kí ó mọ́ ju bẹ́ẹ̀ lọ nígbà mi ṣùgbọ́n kì í sábà ju ẹ̀kan sí èèmejì lọ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Tí a bá sì wà ní ìpàdé òun, a sọ àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ kókó pàtàkì láti sọ kí a tó kúrò ní ibi ìpàdé náà. Àmọ́ ibi iṣẹ́ wa láti mú ọba máa ń sábà lọ sí ibi àwọn ìpàdé òun.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Èmi ṣe iṣẹ́ ọ̀fẹ́ nítorí pé kí ni èmi kì í fi iṣẹ́ mi ṣe yé lára. Ṣùgbọ́n ohun tó bá jẹ́ pé àwọn ojúlùmọ gbé á bí ẹbí mi ni, mo lè ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí mo mọ̀ rárá ni, èmi óò siṣe ọ̀fẹ́. Mo máa ń tàká gbówó mi tí mo bá ti parí iṣẹ́ fún wọn. Nítorí pé kí ni, mo ní ìgbàgbọ́ pé ààyè iṣẹ́ ọ̀tọ̀, ààyè ṣíṣe dáadáa sí ìyàn ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tí mo bá ṣiṣẹ́ mi, mo máa fẹ́ràn kí n gbó owó mi ní ọwọ́ ẹni tí mo bá bá ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ará ilé ni ẹni, tó pé ẹni tí mo mọ̀ dáadáa, mo lè ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àbí kí n sọ fún pé kó má sọ tó iye tó yẹ kí ará àta kó san.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju òun ni ẹ̀fọ́ ṣọkọ. Torí pé kínni mo fẹ́ràn bí i ṣe máa ń rí ní ẹnu. Mo máa ń jẹ àwọn ẹ̀fọ́ mi ò, ṣùgbọ́n ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù láti máa jẹ ni ẹ̀fọ́ ṣọkọ. Tí mo bá ti, tí mo bá ti sé sínú ọbẹ̀, tí mo bá ti fi ẹ̀gúsí sí i, mo máa ń fi jẹun lọ ni, mo lè fi jẹ ẹ̀bà, mo lè fi jẹ yán àti mo lè fi jẹ sẹ̀mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ẹ̀fọ́ ṣọkọ nítorí pé kínni òun tetẹ máa ń rọ kò dàbí àwọn ẹ̀fọ́ yòókù.

Ṣé o máa ń wọ ìborùn? Èmi ní gbàgbọ́ pé, ìbòrùn jẹ́ ǹkan ẹ̀ṣọ́ fún àwọn obìnrin. Èmi sábà wọ ìborùn ṣùgbọ́n tó bá jẹ́ pé ká fi ǹkan, ká fi ǹkan borí ni, mo máa n sábà borí mi lẹ́ẹ̀kọ̀kan. Tí mo sì máa sábà fi borí ni, èyí táa ń pè ní fìlà. Ṣùgbọ́n wíwọ fìlà mi, ó jẹ́ pé bóyá mò ń lọ síbi òde tó jẹ́ pé òde Yorùbá ni, ni ó sọrù fìlà tí màá wọ. Àmọ́ mi i sì sábà fi ǹkan borùn rárá àti rárá, àya fi tí mo bá jáde lọ síbi òde tó ṣe pàtàkì tó ṣe koko.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀ púpọ̀ ju nítorí pé kí ni, ibi tí mo ti ń ṣiṣẹ́, mo ní, mo fẹ́ kúro n bẹ́ ní ọjọ́ iwájú. Tí n bá sì ti kúro n bẹ́ẹ̀, nkan tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ dá ọgbà lẹ̀ tí n mo sin nkan ọ̀sìn tó pọ̀, nkan osin gẹ́gẹ́ bíi màlúù, adìẹ, ẹran ewúrẹ́ àti ẹran àgùntàn tó jẹ pé tí n bá ti ń sin wọ́n, n mo tà wọ́n. Mo ní ìgbàgbọ́ pé, ẹ́ǹ, iṣẹ́ yìí, iṣẹ́ àṣelà mi ni. Tí n bá sì ṣe, n ri owó tó dára tó pọ̀ níbẹ̀. Ṣùgbọ́n báyìí, ni tìí ní owó rẹ̀ lọ́wọ́. Mo fẹ́ gbìyànjú láti bẹ̀rẹ̀ sí ní dá owó n díẹ̀ díẹ̀ ni. Tí n bá ti ri tówó n, tí n bá ti dá owó tówó ti pọ̀ dáadáa, n wa sẹ̀ wá fi iṣẹ́ ń lẹ̀, n wa sẹ̀ wá lọ kọjúmọ́ iṣẹ́ ọjọ́ iwájú tí mo ní, tí mo fẹ́, tí mo fẹ́ ṣe. Mo sì gbà, mo, mo sì gbà ládùrá pé kí n tètè rí i ṣe ní àìpẹ́ láì jìnnà nítorí pé kí ni, nkan tó wà lọ́kàn mi ni àti ṣe ni. Mo sì mọ̀ pé màá ṣe é láìpẹ́ láì jìnnà.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó? Mo fẹ́ran láti máa mu omi dáadáa, nítorí pé kí ni ó dára kí ẹ̀eyàn máa mu omi. Tẹ́ ẹeyàn bá mu omi dáadáa, yóò jẹ́ kí ara ẹ́eyàn kó mọ́ jí pépé dáradára. Omi jẹ́ ǹnkan tó dára láti máa mu ní ọ̀pọ̀lọpọ̀ igbà, nítorí pé kí ni àwọn dókítà gan wọ́n gba wa níyànjú kí i ká máa mu omi dáadáa. Omi tí o máa ń mu lójúmọ́ kan ì o máa ń tó pure water márùn-ún sí mẹ́fà, ṣùgbọ́n tó bá je pé mo wà nile ni tíì mi jáde rára, mò ń mu tó sachet mẹ́rin. Ṣùgbọ́n tí n bá jáde, tí mo jáde lọ, tí òòrùn ń pa mí dáadáa, tí o je pe oungbe gbẹ mi, mò maa n mu tó márùn-ún mẹ́fà, ìgbà mìí mò maa ń mu tó méje. Tí òmi bá ṣe pọ̀ tó lára ní ó ṣe é jẹ́ kí ara èeyàn kó ṣiṣẹ́ dáadáa sí. Omi jẹ́ ǹkan tó dára láti máa ń mu dáradára.

Ṣé o fẹ́, o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Èmi sábà ra oúnjẹ ní òpópónà nítorí pé kí ni? Mo sábà bu oúnjẹ dání láti ilé ni. Ṣùgbọ́n ìgbà mí mọ́ bẹ tó jẹ́ pé mi kì í ráyè láti dáná ní ilé. Tí mo bá ti rí pé mi ò ráyè láti dáná ní ilé, mo má sábà ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n oúnjẹ òpópónà tí mo máa ra, mo máa ń jẹ́ kó jẹ́ pé ibi tó mọ́ dáradára ni kí n tó lè ra oúnjẹ bẹ́ẹ̀. Tí mo bá rí pé kì í ṣe òpópónà tó mọ́ àbí kì í ṣe ibi tó mọ́, mi ò ní wùlẹ̀ sọ́ pé mo fẹ́ ra ní oúnjẹ ní ibẹ̀ nítorí pé kí ni? Ìmọ́tótó ó ṣe kókó o ṣe pàtàkì gan. Kí n tó lè ra oúnjẹ ní òpópónà bóyá mi ń dáná wá láti ilé àbí mi oo gbe ounjẹ dání tí mo bá lọ sí ibiṣẹ́ ló lé mi ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n tí bá ti gbé oúnjẹ wá, mi ò ní, mi ò ní ra oúnjẹ ní òpópónà rárá torí pé mi ò fẹ́ràn láti máa ń jẹun ní ìta.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mi i sábà sí fèrèsé ọkọ̀ mi, nítorí pé kí ni, gbogbo ìgbà ni mo máa ń sábà tẹ AC, ṣùgbọ́n o, tó bá jẹ́ pé gaasi AC mi ti tán, tí mi ì tíì rà yè lọ fi mí sí, mo máa ń sí fèrèsé ọkọ̀ mi sílẹ̀ láti jẹ́ kí atẹ́gun o wọlé. Ṣùgbọ́n èmi sábà sí fèrèsé lẹ́, nítorí pé kí ni, tí ẹ̀yan bá sí fèrèsé lẹ̀, àwọn idọ̀tí máa ń rọ́ wọ inú mọ́tò ni, tó sì máa jẹ́ kí ọkọ̀ tètè máa dọ̀tí. Ará idí nìi, tí mi sábà sí fèrèsé ọkọ̀ mi sí ilẹ̀.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń sábà pa àwọn fáìlì mi pamọ́ nítorí pé kíni, fáìlì jẹ́ ǹkan tí yẹ kí ẹ̀yàn kankan rí àyàfi àwọn tó bá jẹ́ pé ó yẹ kó rí. Tí mo bá ti kúrò, tí mo bá fẹ́ kúrò ní ibi iṣẹ́ ní ọ̀sán, mo máa ń kó fáìlì mi sí inú desk mi, màá sì fi kọ́kọ́rọ́ ti. Tó bá di ọjọ́ kíìní tí mo bá dé ibi iṣẹ́ padà, màá sì, màá sì ṣí padà. Ṣùgbọ́n tí mo bá fẹ́ jáde kúrò ní ibi iṣẹ́ àbí tí mo ń lọ síbi tó jìnnà díẹ̀, mo máa ń sábà ti, ọ̀nà tí mo fi máa ń pa àwọn fáìlì mi pamọ́ rẹ́ nu kí ẹlòmíì kó má bá dé ibi bẹ.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo máa ń ya wòn láda. Mo sì jẹ́ ẹni tó fẹ́ràn àwòrán nínú lé mi gan. Àwòrán mi tí mo ya óto mẹ́ta, abi mẹ́rìn tó wà nínú ilé mi. Mo sì máa ń ya àwòrán nítorí pé kí ni? Mo rí gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ inú ilé, mo sì rí gẹ́gẹ́ bí pé má jẹ́ kí ranti, nǹkan ọkà mìíràn tó bá ṣẹlẹ̀ ní ayé yẹn. Mo fẹ́ràn àwòrán gan-an, mo sì fẹ́ràn kí mo máa ya àwòrán. Ìgbà tí mo fi wà ní school, mo máa ń lọ kíláàsì àwòn tó yẹ pé wọ́n máa ń kọ́ wa bí a ṣe máa ń ya àwòrán. Ya ti bẹ́ẹ̀ ni mo sì fẹ́ràn láti máa ya àwòrán. Ya ti bẹ́ẹ̀ ni mo sì fẹ́ràn láti máa ya àwòrán. Sugbon ojo ti n bá ti ráyè, to ba wun mi lati se ni mo maa sa ba ya aworan naa.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro rẹ ní àárín àwọn ẹlẹgbẹ́? Bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ ni i pé, mo jẹ́ ẹni tó yẹ pé èmi ò kí ń sọ fún ẹyan tí mo bá ní ìṣòro. Ṣùgbọ́n mo ní ọ̀rẹ́ kan tó yẹ pé, a jọ súnmọ́ ara wa dáadáa. Òun ni kan ni mo máa ń sábà sọ fún tí ba ti ní ìṣòro. Tí bá sì ní ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi, bóyá mo ṣẹ̀ ẹnìkan nínú wọn ni, ẹni tí mo bá ṣẹ̀, n pè, n sì bẹ́ẹ̀ pé, má bi inú, báyi báyi tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nu un, a sì jọ gbàgbé rẹ̀. Ṣùgbọ́n tí bá ti rí pé ọ̀rọ̀ náà ó ti fẹ́ máa di ǹkan tó fẹ́ máa ju agbára mi lọ, n sọ fún àwọn ọ̀rẹ́ iyòókù, a sì jọ yanjú ìṣòro náà. Bí mo ṣe máa ń ṣètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi nu un.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ní ibi tí mo ti ń ṣiṣẹ́, ọjà tuntun wa ó ní ìgbà tó máa ń jáde. Í máa ń tó bóyá bí i ẹẹ́mẹta nínú ọdún kí ọjà tuntun tó jáde. Ká sọ pé ọjà tuntun jáde ni-- ọjà tuntun mi yóò jáde ní oṣù ta fẹ́ mú yi, ẹyọ February. Tó bá ti jáde, ó tún di ẹyin oṣù mẹ́ta mìí kí ọjà tuntun mi tó jáde. Lẹ́yìn náà, ẹ̀mí òòtú wá jáde ní September. Ìdí tí a fi máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé a má fẹ́ kí ọjà tuntun tó bá kọ wá lẹ̀ kí a tà tán nán. Taa bá ti wá tà tán, ẹ̀mí o wa, ṣẹ́ wá jáde. Gebee to bá ti wá jáde, ta bá tà tán tán, á wá tún wa ṣe èmí tó kó jáde. A má n fẹ́ kí gbogbo ẹ kò lọ́ nlẹ̀ kó dowó naa kí a tó jẹ́ kí ọjà tuntun mi kó jáde ni. Báálẹ́ bẹ́ẹ̀ la ti máa ń ṣe ní ile iṣẹ́ wa.

Irú bàtà wo ni, ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀, ó máa jẹ́, bàtà tí mo máa ń wọ̀, ó depend lórí òde tí mo bá lọ̀ ni yóò ṣe bàtà tí mo máa ń wọ̀. Tó bá jẹ́ pé mò ń lọ sí ibi iṣẹ́ ni, ì ń wọ èyí tí wọ́n ń pè ní bàtà cover shoe tí ẹ pé yóò bo gbogbo ẹsẹ̀ mi, ì ń sì tọ́kì ni. But tó bá, mo ń lọ síbi àwọn òde à mí ò ń lọ síbi kan ni, màá wọ bàtà tí ẹ pé atẹ́gùn yóò máa fẹ́ sí mi lẹ́sẹ̀. So bàtà tí mo máa ń wọ̀, òde tí mo bá fẹ́ lọ ni yóò sọ irú bàtà tí mò ń wọ̀. Àmọ́ mo ní oríṣiríṣi bàtà, but tó ba-- ṣùgbọ́n tó bá jẹ́ pé mò ń kàn ń lọ ní títì àbí mo fẹ́ lọ ṣe nǹkan, hìń kàn rọra wọ bàtà tó ẹ pé, bàtà slide tó ẹ pé o, o yẹn máa ń wọ ṣẹ́ṣẹ́ tó ẹ pé ìyẹn sì lè bọ́. Oun ní rọ̀rá wọ̀ tí mbàá jáde lọ sí ibi tí ẹ pé mi ní pẹ́ mbẹ̀ rárá.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kú? Mo máa ń jẹ oúnjẹ tó kú, ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ pé oúnjẹ to jẹ́ pé èmi náà mo jẹ kú ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ará'ta ló jẹ kú, àbí kó jẹ́ pé ẹni tí mo mọ̀ ló jẹ kú, èmi kì í jẹ oúnjẹ àjẹkú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èmi ni mo jẹ kú, à ti jẹ́ yóò rọrùn fún mi láti jẹ. Mò ní èmi ò, mi nífẹ̀ si láti máa jẹ oúnjẹ àjẹkú ènìyàn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé emi mo jẹ kú ni, n rọra bó ọ́ mọ́lẹ̀ àbí kí n gbé e sínú freezer, tó bá sì ya asiko ti mo fẹ́ jẹ ẹ́, n si rọra warm ẹ, n tún gbe, n tún tun jẹ padà. Ìyẹn ni ó bá jẹ́ pé oúnjẹ tí èmi jẹ kú ni.

Ṣé o máa ń fín tùràrí? Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí dáradára mo sì fẹ́ràn láti máa lo tùràrí tí n bá jáde. Kódà tùràrí tí mo ní nílé, ó tó méjì sí mẹ́ta tí mo máa ń lò nítorí pé kíni, mo máa ń fẹ́ kí èyàn mọ rùn dáadáa tí èyàn bá ti ń jáde lọ nítorí pé kíni, tó n bá rùn dáadáa, kódà àwọn èyàn ó fẹ́ bọ́ọ ṣe, àwọn èyàn ó fẹ́ dì mọ́ọ, àwọn èyàn ó sì fẹ́ bọ́ ọ sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá fín tùràrí, tó sì jẹ́ pé ó jẹ́ ẹni tí ara rẹ máa ń rùn, àwọn èyàn ní fẹ́ bọ́ ọ ṣe, àwọn èyàn ò sì ní sún mọ́ ọ. Ṣùgbọ́n tùràrí mi ó jẹ́ tùràrí tó ní agbára gan. Kódà tí n bá kọjá lẹ́gbẹ́ èyàn, ẹni tí mo bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, yóò tún tun mọ̀ pé háha, eléyìí ò wá pọ̀ jù.

Ṣé o ti lu etí rí? Èmi ò lu etí rí o nítorí pé kí ni èmi ò tiẹ fẹ́ran e rárá. Èmi ò rí gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ tó yẹ kí ọmọ ọkùnrin máa ṣe. Ṣùgbọ́n àwọn ọkùnrin mi bẹ tó jẹ́ pé wọ́n rí etí lilu gẹ́gẹ́ bí ọ̀ṣọ́. Kódà mo ní ọ̀rẹ́ tó jẹ́ wípé ó lu etí méjèèjì, ṣùgbọ́n èmi ò rí gẹ́gẹ́ bí ọ̀ṣọ́, mi sì ní ìfẹ́ sí rara latí mo lu. Mi ṣi ròbí, ǹkan kan lè mú mi tó fi wa jẹ́ pé màá wá lu etí ní ọjọ́ iwájú. Nítorí pé mo ní ìgbàgbọ́ pé etí lílu obìnrin ló wà fún, kì í ṣe fún àwa ọkùnrin rárá. Ọ̀nkàluku ló ní ǹkan ọ̀ṣọ́ ti ẹ.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Nítorí pé kí ni èmi èéṣe ẹni tó kórìíra, kò sí ẹni tí mi lè bá jẹun. Tóbá yé jẹ́ pé ẹni tó mọ ẹni tó jẹ́ pé ọwọ́ rẹ̀ mọ́ àbí síbí tí ó ṣàfi jọ jẹun, o mọ. Mo sì ni'gbàgbọ́ wípé tó bá, tí èèyàn bá ń bá àwọn oníbàárà ẹ̀ jẹ oúnjẹ, yóò jẹ́ kí ìbáṣepọ̀ tó dánmọ́nrán kó wà láàrin ẹni tí ń tajà, ẹni tí, àti ẹni tí ń rà. Nítorí pé kí ni ẹyiun lásán gan-an yóò jẹ́ kí ìfẹ́ tó gbòòrò kó wà níbí bẹ̀. Tó jẹ́ pé àwọn èèyàn gan-an yóò fẹ́ wún wọ́n kí wọ́n mọ bá wá, kí wọ́n mọ bá wá bá ẹ̀yàn arájà tó bá di ọjọ́ omi.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo jẹ́ ẹni tó máa ń tètè jí, mo sì máa ń jí ní ago mẹ́fà àárọ̀. Ṣùgbọ́n, ìgbà mí mu mọ̀ pé tí mo bá ti, tí mo bá, tí mo bá tètè sùn, tó jẹ́ pé ó rẹ̀ mí gan, àláàmù mi ni ó jí mi. Tí bá ti, táláà mi bá ti jí, tó bá ti dún lẹ̀ kan báyìí, màá rura. Tí mo bá ti rura, mo ti jínà. Tí mo bá ti jí, màá lọ kírun. Tí mo bá kírun tán, màá múra, màá mọ́ lọ bísẹ́. Àláàmù ni ó máa ń sábà jí mi lórí ibùsùn mi. Ṣùgbọ́n ìgbà mí mu mọ̀ pé èmi náà máa ń jí fúnra mi. Tí mo bá ti rura báyìí, mo ti jínà bí mo ṣe máa ń ṣe inú, bí mo ṣe máa ń jínà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Tin bá ti sín, mo máa ń fi ọwọ́ bo ẹnu mi ni. Nítorí náà, nítorí kí gbogbo àwọn n ti o jáde pẹ̀lú sísìn yẹn kó má bàá ta sí ẹni tó wà ní ẹ̀gbẹ́ mi. Nítorí pé kí ni dókítà sọ fún wa wípé sísìn tá a máa ń sí, ó ní àwọn nǹkan tí ò dáa tí máa ń gba, tí máa ń jáde níbẹ̀. Tí nǹkan tí ò dáa tó bá sì jáde tí ẹ̀yin ò bá bo ẹnu, ó lè dà sí ẹni tó wà ní ẹ̀gbẹ́ yẹn. Tó bá sì dà sí, kò dara tó. Tín bá tun wá sín tán, tín bá bo ẹnu mi tán, n tún wá dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí sísìn un kó wáyé bí ẹ̀sìn ti wa bó ṣe ti kọ́ wa nù.

Ṣé o ti fún, fún ni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí ní ẹ̀kan soso. Ọjọ́ kan nbẹ, tí mo lọ sí ilé ìwòsàn tí mo lọ ṣe àyẹ̀wò ara mi. Ìgbà tí mo dé ilé ìwòsàn, dókítà wá sọ fún mi wípé ẹ̀jẹ̀ tó wà lára mi ti pọ̀ jù. Mo ní láti fún yẹn ní ẹ̀jẹ̀. Mo wá sọ fún wọn pé kò sí wàhálà. Mo wá lọ sínú wọ́ọ̀dù tí àwọn èèyàn máa ń wà láti lè bá wẹ ẹni tí ó nílò ẹ̀jẹ̀. Mo sì rí, mo sì rí i, mo fún ènìyàn lẹ́jẹ̀ẹ́ta, mo sì fẹ́nu lẹ́jẹ̀ẹ́ta, inú ẹniun sì dùn. Kódà ẹniun o fẹ, ó sẹ̀ bímọ tán ni. Wọ́n wá nílò ẹ̀jẹ̀, wọ́n á fẹ́ wọ owó tí wọ́n fi ra ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo fún wọn ní ẹ̀jẹ̀, wọ́n ò padà ra ẹ̀jẹ̀ mọ́. Wọ́n dúpẹ̀ lọwọ mi gan lọ́jọ́ hun, inú wọn sì dùn gan. Nítorí pé kí ni, mo fún wọn ní ẹ̀jẹ̀ mi láì gba owó kankan ní ọwọ́ wọn.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud nítorí pé kíni, mo ní ìgbàgbọ́ pé ìgbàkúgbà ni fóònù le bàjẹ́ àbí kí nǹkan ṣe fóònù. Tí ǹkan bá ṣe fóònù, tí ẹ̀yàn ò bá fi pamọ́ sí orí cloud, kò sí bí ẹ̀yàn ṣe fẹ́ lọ rí mú. Nítorí náà, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Tí bá ti rí pé mo ní fáìlì tuntun tí ó ṣẹ̀ wà lórí fóònù mi, màá ti rí pé màá ti lọ wo tí ó yẹ pé màá ti mọ̀ pé ó ti wà lórí cloud. Nígbà náà ni ọkàn mi ó ṣẹ̀ bàlẹ̀ pé kò sí kankan tó le ṣẹlẹ̀ tí fóònù mi bá, tí ǹkan bá ti fóònù mi. Fáìlì òun mo lè lọ mú ní orí cloud nítorí pé kí ni, gbogbo àwọn fáìlì tó má n wà lórí fóònù mi. Àwọn fáìlì tó jẹ́ pé wọ́n ṣe pàtàkì, wọ́n ṣe kókó, wọ́n sì wúlò ké ṣe awọn ǹkan tó yẹ pé ó lè sọnù ni. Nítorí náà mo fi máa ń lò wọ́n sí orí cloud.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ ni mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera dáadáa, mo sì fẹ́ràn láti máa lò wọ́n dáadáa. Nítorí pé kí ni? Mo ní ìgbàgbọ́ pé ìlera ni ọrọ̀, nǹkan tára yẹn bá le, náà ni ó fi lè ṣe gbogbo iṣẹ́ tí ẹ̀yin bá fẹ́ ṣe. Tára o bá le, kò sí bí ẹ̀yin ti fẹ́ ṣiṣẹ́ ṣe iṣẹ́ rárá. Mo ní ìgbàgbọ́ lórí ìlera ara, nítorí náà mo fi máa ń mu àwọn ẹ̀rọ ìlera ní gbogbo ìgbà. Tó bá ṣe yẹ kí n mu wọ́n ni mo ṣe máa ń mu wọ́n, ó ì ṣe kókó fún mi láti lò.

Ṣé o fẹ́ràn oúnjẹ tí ó ní ata? Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Mi ò sì fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó láta nítorí pé kí ni, nítorí pé kí ni tí n bá jẹ oúnjẹ tó láta, ìmá, ìmá, ìmá, ìmá ń ṣà kò bá fún àgọ̀ ara mi nítorí pé mo ní, mo jẹ ẹ́ tó ní ulcer. Ẹni tó bá sì ní Ulcer kò gbọdọ̀ máa jẹ oúnjẹ tó ní ata rárá. Tí n bá fẹ́ jẹ oúnjẹ, màá kọ́kọ́ yẹ̀wò nípè sè kò láta. Tí ó bá ti láta, màá gbé e kalẹ̀ ní, mi ní wulẹ̀ súnmọ́ rárá.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Tí mo bá fẹ́ rántí àdéhùn àbí ǹkan tó yẹ kí n ṣe, mo máa ń kọ wọ́n sílẹ̀ sí orí fóònù ni. Tin bá ti kọ wọ́n sílẹ̀ sórí fóònù, màá wá fi wọ́n ṣe àláàmù. Tó bá ti di ìgbà tó yẹ kín ṣe àdéhùn náà, kí ni ó ń ran mi létí. Tó bá ti ran mi létí, n ṣe ǹkan tí mo fẹ́ ṣe, bi mọ ti maa n rántí nu Tín bá fi le kọ wọ́n sílẹ̀, mo lè máa rántí ní gbogbo, nígbà mi. Ṣùgbọ́n ìgbà mìíràn mọ̀ bẹ̀ tí ó mú, mo máa n sábà rántí. Ṣùgbọ́n tín bá fẹ́ gbàgbé rárá àti rárá, mo máa ń kọ wọ́n sórí fóònù ni. Màá fi ṣe àláàmù kí fóònù mi kó lè bá ran mi létí àdéhùn náà.

Ìgbà mélòó lo máa ń fún, báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni pé mo máa ń lọ sí ọjà, tí mo bá ṣe lọ sí ọjà, ọjà ni màá ti rí ìrá ìpèsè àwọn ohun èlò tí mo bá fẹ́ lò. Ko bá jẹ́ ìpèsè ohun èlò ọbẹ̀ ni, àmì kan tí mo bá fẹ́ lò fún, ọjà ni màá ti ra gbogbo ẹ̀.